Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa wo àwọn ìràwọ̀, torí ti nígbà tí mo wà ní èwe, àwọn àwa àti àwọn tàjọ́ jẹ ẹgbẹ́ ni ọmọdé nígbà náà a máa ń wòkè. Wọ́n máa ń sọ fún wa n pé a ìràwọ̀ mi ló wà lókè yìí, ìràwọ̀ mi lé lé yìí, ìràwọ̀ tèmi ló ń tàn báyìí. Fun àwọn ìràwọ̀ mìíràn tó jẹ́ pé ó ti ó ti fẹ́ kú a máà ní á, ẹ̀ni yìí ti jáde láyé, ìràwọ̀ mìíràn máa jábọ́. Ṣùgbọ́n mo fẹ́ran láti máa wo ìràwọ̀ ó máa ń fún mi ní ìgbàgbọ́ ère tí ọjọ́ ọ̀la, tí mo fi dàgbà mo sì máa ń wo àwọn ìràwọ̀ ní awọn sánmo torí pé ó máa ń tọ́nan, ó máa ń rẹwà, ó sì máa ń jẹ́ kí gbogbo nkan kó rẹwà kó máa dan. Mo fẹ́ràn ìràwọ̀ wíwo gan-an, mo fẹ́ràn rẹ̀ gan-an ni.

Àwọn nǹkan tó wà nínú àpò owó mí pọ̀. Mo máa ń fi fóònù mi sí nú àpò mi, mo máa ń fi àwọn kọ́kọ́rọ́ ilé mi sínú àpò mi, mo máa ń fi biro síbẹ̀ pẹ̀lú, mo máa ń fi àwọn nǹkan makeup tí èèyàn fi ń ṣe makeup sójú, mo máa ń fi síbẹ̀. Mo tun máa ń fi owó ọkọ̀ tàbí owó tí mo fẹ́ mú jáde sínú ẹ̀ náà pẹ̀lú. Mo máa ń fi padi sínú àpò owó mi, mo máa ń fi toilet roll sínú ẹ̀, mo dẹ̀ máa ń fi perfume sínú ẹ̀ náà. Dede gbogbo awọ̀n nkan wọ̀nyí ló máa ń ṣe pàtàkì fún obìnrin láti mú jáde.

Á bẹ́ẹ̀ ni mo máa ń rántí àwọn alá mi mìíràn ní gbogbo ìgbà, àmọ́ nígbà mí mi ki rántí àwọn alákọ̀ọ́kan. Yes, mi ki rántí àwọn alá kọ̀ọ́kan. Àwọn èyí tí mo bá rántí tí bá ti rí tó bá mi lẹ́rù bẹ́ẹ̀ mo máa ń fi, mo máa ń gbàdúrà sí, mo máa ń gbàdúrà kí ó bá maa ṣẹ le mi lórí. Ṣùgbọ́n àwọn èyí tí bá rántí tó jẹ́ gidi náà, mo máa fi síwájú olohun Ní pé bí ó bá rántí àlá ó jẹ́ ohun tó ń ran ni lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ láti jẹ́ kí ayé rẹ̀ tẹ̀síwájú.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn yíya aworan lọ́pọ̀lọpọ̀, pàápàá díbẹ̀ nígbà tí mo bá wọ àwọn aṣọ eleyi tọ rẹwà tó mú ẹwà jáde.

Mo máa ń fẹ́ràn àwon orin gospel music ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ní ẹ̀kọ̀kan, mo máa ń gbó àwon secular music nígbà mìíràn. Ṣùgbọ́n jùlọ, orin tí mo fẹ́ràn ni àwon gospel music tó máa ń dá mi lára yàn.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí òjò bá ń rọ, mo máa ń sùn. Mo máa fẹ́ràn láti sùn nínú òjò. Ìgbà mìíràn mo máa pon mí run òjò, mo máa wẹ̀, mo máa wọ inú ilé lọ, mo sì máa sùn. Síwájú ọjọ́ iṣẹ́ ni mo máa rọ inú ọ́fíìsì mi lọ máa lọ ṣiṣẹ́ inu é, má jẹ́ sùn síbẹ̀. Mo máa ń fẹ́ràn òjò gidigidi gan.

Mo fẹ́ràn ọjọ́ Friday jù, torí ọjọ́ Friday jẹ́ ọjọ́ tó gbẹ̀yìn tí mo máa lọ ibi iṣẹ́ nínú ọ̀sẹ̀. Ọjọ́ Friday yẹn, mo máa fẹ́ràn e torí mo ní àǹfààní láti tètè kúrò lẹ́nu iṣẹ́ kí n wá sinmi fún ọjọ́ Saturday àti ọjọ́ Sunday. Iṣẹ́ tún bẹ̀rẹ̀ lọ́jọ́ Monday. Ọjọ́ Friday lèmi fẹ́ràn jù, òun ni ọjọ́ tó dára jù fún mi torí tí bá bí tí bá lọ sí ibi iṣẹ́ láti Monday títí dé Thursday, to ba di Friday, a inú mi máa dùn wipé ṣèbí èní ni last day tí màá wá sí ibi iṣẹ́. Máa sinmi ọjọ́ méjì otùn di, Monday kí eeyán tó lọ ibi iṣẹ́. Friday ni ọjọ́ tó dára jù tí èmi fẹ́ràn.

Ìlànà ìpolówó mi ni social media, òun ló máa ń help me láti tún rí àwọn customer. Lórí ọjà tí mo ń ta, ilẹ̀ la máa ń ta ní ibi iṣẹ́ wa, so lórí social media la máa ń lò láti polówó ọjà, láti bá àwọn customer pàdé lóri Facebook, lórí TikTok ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ó jẹ́ ohun tó ṣe láfààní lọ́pọ̀lọpọ̀